Mo ní nọ́mbà orílẹ̀ tí a mọ̀ sí NIN, àn dandan niki àwọn ọmọọ Náijirea ní nọ́mbà yẹn torí ó pàtàkì ohun lọ́ fi ń dá àwọn ọmọọ Náíjiria.

Ẹ béèrè bóyá mo má ń pá àwọn fáìlì mi pamọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ nítorí pé ó ṣe pàtàkì. Mo máa ń lo Google Drive àti iCloud, àmọ́ mo máa ń lo memory card mi dáadáa. Memory card mo lò ju, mo máa ń fi pa àwọn fáìlì mi pamọ́.

Ẹ bèrè, nígbà wo ni mo máa ń gẹrun mi. Mo máa ń gẹrun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Ìgbà mi tí mi ò bá ní ààyè, mo máa gẹrun mi ní ọ̀sẹ̀ mẹ́ta. Màá lọ sí ọ̀dọ àwọn àtọ́rí ṣe lọ gẹrun mi. Ìgbà mi tí n ba nlọ sí ayẹyẹ, màá sáré gẹrun mi, màá ṣe dai, màá ṣe gbogbo e. Tí n bá ti ṣe tán, maa wà lọ sí ayẹyẹ.

Ẹ bèrè nípa nǹkan tí mo máa ń gbọ́. Tí n bá wà nínú ọkọ̀–tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin dáadáa, orin púpọ̀ ni mo máa ń gbọ́. Bí i àwọn orin gospel yẹn, mo máa ń gbọ́ orin gospel dáadáa kí n máa yin Olórun. Tí n bá ń gbọ́ orin gospel, inú mi máa ń dùn. Ìgbà míì mo máa ń gbọ́ orin ìfẹ́. Ìgbà míì mo–mo máa ń gbọ́ rédíò kí n ma mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní country wa, ní ìlú wa. Mo máa ń gbọ́ rédíò kí ma mọ̀ ǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ìlú wa.

Ẹ bèrè ìbéèrè nípa tí mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mo máa ń lọ́pọ̀ ìgbà ni mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mo máa ń fún àwọn tí kò ní owó oúnjẹ, mo máa ń fún lọ, mo máa ń fún wọn ní owó oúnjẹ. Àwọn tí kò ní owó school, mo máa ń fún wọn lówó school. Àwọn tí wọ́n ò ní owó ọjà, mo máa ń fún wọn ní owó ọjà. Ǹkọ tí, ǹkan tí mo, ǹkan tí ó máa ń jẹ́ kí màá, eh, ǹkan tí ó máa ń jẹ́ kí màá fún àwọn ènìyàn owó ni tí n bá ti ń ran àwọn ènìyàn lọ́wọ́, inú mi máa ń dùn.

Ẹ bèrè bóyá mo ti lè ènìyàn kúrò níbi iṣẹ́. Rárá, mi ò tíì le èyàn kúrò níbi iṣẹ́. Mi ò kí ń ṣe irú Ọ̀gá tó máa le ènìyàn kúrò níbi iṣẹ́. Torí tí ènìyàn bá mọ iṣẹ́ wọn dáadáa, ká máa kọ́ wọn. Àmọ́ ó máa níra tí a bá ti ń kọ́ wọn. Bọ̀ tí wọ́n bá, tí wọ́n bá mọ iṣẹ́ dáadáa ká máa kọ́ wọn. Ka má máa le àwọn ènìyàn torí wọ́n need ówó láti jẹun, wọ́n ní di iṣẹ́. Tí wọ́n bá ti ṣiṣẹ́ tán, a máa fún wọn lówó iṣẹ́. So a má máa, ká má máa le àwọn ènìyàn kúrò ní shop àbí iṣẹ́.

E béere bóyá mo máa ń gbọ́ podcast. Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast. Podcast lórí ọ̀rọ̀ Ọlọ́run, lórí ọ̀rọ̀ Baíbuù mi, mo máa ń gbọ́ podcast lórí Baíbuù mi, lórí ọ̀rọ̀ Jésù nípa, nípa Baíbuù àti ọ̀rọ̀, ọ̀rọ̀ rédíò mo máa ń gbọ́ podcast lórí rédíò.

Ẹ̀ bẹ̀re bóyá WiFi mi yára tó. Bẹ́ẹ̀ ni WiFi mi yára tó. Mo máa ń fi WiFi mi máa wo fíìmù lórí YouTube. Mo lè máa fi ṣe TikTok. Mo máa ń lo WiFi mi ṣe TikTok. Ó ṣe pàtàkì kí WiFi mi yára pé mo máa fi ṣe video call WiFi mi yára mo sese rà ni. Mo máa ń fi WiFi mi máa ṣe fídíò kọ. Video call fún business mi, video call sí family.